Ṣé o máa ń ṣe ìsọdọ̀tun ọkàn? Bẹ́ẹ̀ ni, èmi a máa ṣe ìsọdọ̀tun ọkàn. Kódà ṣí ṣe ìsọdọ̀tun ọkàn, a máa mú ọkàn ènìyàn wà ní àlàáfíà, a sì máa mú ara ènìyàn balẹ̀. Ati ọkàn àti ara gbogbo rẹ̀ yóò wà ní dẹ́dẹ́ tí kò sì ní ṣí ifoya tàbí ìbẹ̀rù kankan. Sí ṣe ìsọdọ̀tun ọkàn ṣe kókó, bẹ́ẹ̀ sì ni èmi a máa ṣe ìsọdọ̀tun ọkàn.

Ṣé o fẹ́ràn coffee tàbí tea? Mo fẹ́ràn coffee bẹ́ẹ̀ sì ni mo fẹ́ràn tea. Ìgbà ní ọ̀pọ̀ ìgbà ní àárọ̀ kùtùkùtù tea ni èmi máa ń ní mu ju. Ẹ̀kọ́ kan ni mo máa n rí coffee. Ìgbà méjèèjì náà ni èmi fẹ́ràn.

Báwo ni o ṣe máa ń mú àwọn èrò tuntun wá? O jẹ́ ohun tí ó níṣe pẹ̀lú àkókò àti ìgbà. Bí mo ṣe máa ń mú èrò tuntun wá, ó dá lórí wípé tí ẹmi nikan bá ti dá wà tí kò sì ariwo tí mo wà ní ìdákẹ́jẹ́ẹ́ mi. Ni àwọn ìgbà yìí, ni àwọn àkókò báyìí, mo máa ń sábà mú èrò tuntun wá tí ó sì máa ń wúlò fún mi lọ́pọ̀lọpọ̀.

Ṣé o máa ń wọ ìbọrùn? Rárá o, èmi kò kí n wọ ìbọrùn nitorí ọkùnrin ni èmi. Ọkùnrin kò kí n wọ ìbọrùn, obìnrin ni ó máa ń wọ ìbọrùn. Fìlà ni ọkùnrin máa ń dé. Ọkùnrin ni èmi, bẹ́ẹ̀ sì ni èmi kò kí n wọ ìbọrùn.